Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Hmm, ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí mo bá rí iṣẹ́, tí iṣẹ́ náà tó ṣẹ̀ pọ̀ nílẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tí a jọ ń ṣiṣẹ́, wọ́n m'orí bo, wọ́n ṣe bó ṣe wù wọ́n, wọ́n máa ṣe níṣe pé kó kan mi, kò sí ṣe èmi ni ọ̀gá ń bẹ̀, kò sí ṣe èmi nìkan ni mo wà bẹ̀. Ìgbà náà ni ìtara mi máa pọ̀ sí tí mo máa jára mọ́ iṣẹ́ náà. Torí bí a bá ṣe ṣe iṣẹ́ ẹni, iṣẹ́ ẹni lẹ́ni, bẹ́ẹ̀ ni a ṣe máa ṣe iṣẹ́ rẹ̀. Kò sì fi sí ibi tí ènìyàn bá ti ń jẹun, ó dára kí òun máa mọ́ra síi dáradára kí ó má baà bàjẹ́. Torí àwọn mìí, wọ́n máa ń dúró fún, bó bá lè bàjẹ́ kó bàjẹ́. Ṣùgbọ́n tí ìyẹn kò kì í ṣe tẹni. Mo máa ń ní ìtara ní ibi iṣẹ́ púpọ̀ jù níwọ̀n ìgbà tí mo bá rí àwọn, àwọn oníbàsísẹ́ pọ̀ mi tí wọ́n ṣe bó ṣe wù wọ́n, tí wọ́n ò tara ṣiṣẹ́, ó máa ń dùn mí gan-an. Ìdí nìyí ni tí mo fi máa ń ṣe ìtara ní ibi iṣẹ́ mi.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni, mo fẹ́ràn orin abínibí mi púpọ̀. Torí bí mo bá se ún kọ ọ́ inú mi máa dùn, ara à mi sì máa ń ya gágá. À gàgà tí mo bá ń ṣe iṣẹ́ kan lọ́wọ́, áà máa ń wù mí láti gbọ́ orin náà. Nítorí náà mo nífẹ̀ẹ́ orin abínibí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí n bá ṣe ngbọ́, mo se máa máa ṣiṣẹ́ síi, lóri mi fi máa yá, inú mi máa dùn. Tó bá jẹ́ ìgbà tí o bá n ro ǹkan ní ǹkan kan ní ọkàn, tí mo bá ti gbọ́ orin náà, gbogbo ara mi má tú yágá, mo dẹ̀ ma gbàgbé gbogbo ǹkan tí mò n rò ní àkókò ìgbà náà tí inú mí sì ma dùn tí mo ma ṣiṣẹ́ mi lọ. Mo fẹ́ràn orin abínibí mi, mo fẹ́ràn rẹ̀ gan-an bí ètùnú dúmú. Bí kí n máa gbọ́ àwọn orin àpàlà, fújì àti àwọn orin bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ̀.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù. Pe tí n bá tètè kí n jí ní kùtùkùtù, òuní mo máa tètè ṣe gbogbo iṣẹ́ tí mo fẹ́ ṣe ní òwúrọ̀ ọjọ́ náà, ki n tó jáde níbí. Pe tí mo bá jí ní kùtùkùtù, mo máa gbá gbogbo ilẹ̀ ilé mi, gbogbo àwọn àyíká mi tí ó máa mọ́ dáadáa. Mo máa fọ àwọn abo mi tí mo dẹ́ máa to gbógbo e sí ibi tó yọ kó wà. Mo dẹ́ máa tún gbogbo inú ilé náà ṣe bíi títẹ́bẹ̀dì àbí gbígbàn àga nu ṣíṣe àwọn nǹkan. Àwọn ǹkan pépèpé mi náà tí ń ba níní áti ṣe, kí n tó sọ pé mo dáná ná. Torí tí n bá tètè jí ní kùtùkùtù, mo máa pẹ́ láti ṣe gbogbo ǹkan náà láti lọ sí ibiṣẹ́. Mo máa pẹ́ dé ibiṣẹ́, ìdí náà tún ni mo fi máa ń jí ní kùtùkùtù kí mo má lè bá à rí gbogbo ǹkan tí mo fẹ́ ṣe tán kí n má baà pẹ́ dé ibiṣẹ́ tí mo fi máa ń jí ní kùtùkùtù náà.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, torí ó dára kí o máa ka àdéhùn dáadáa kí ó má ba à ṣẹṣẹ, kí ó má ba à ṣì wọ̀, ó sì má ba à ṣe èsì bíi. Àdéhùn, àdéhùn lágbára gan. Àdéhùn lágbára gan, torí tí o bá ka dáadáa, o máa fi ṣe, o máa fi mọ ìtumọ̀ irú àdéhùn tí o fẹ́ dá fún èèyàn, tí o fẹ́ ṣe fún èèyàn. Oun tó fi dára kí o máa ka àdéhùn dáadáa nù? Nítorí náà tí o bá ka àdéhùn dáadáa, kí nǹkan ṣẹ̀lẹ̀ ṣẹ̀lẹ̀ léṣe àdéhùn pé báyìí ni, bẹ́ẹ̀ náà ni, bẹ́ẹ̀ náà ni mo sì máa ṣe, mo dẹ̀ máa ṣe. Ah! O ti fi ara rẹ sínú wàhálà nuu. Ẹ dára kí o máa kíyàn àdéhùn dáadáa kí ó má ba à ṣẹ̀ṣẹ̀ bíi, kí ó sì má ba à ṣì wọ̀. Ní tèmi, èmi máa n ka àdéhùn dáradára nítorí pé mo gbé ìgbésé ní orí àdéhùn kádìọ́nù, màá ka.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi, ó dára, ó dára torí mo fẹ́ràn tí n bá fẹ́ ṣe ìdárayá kan tàbi ìkèjì, ó dára yá kí ìdárayá tí mo bá fẹ́ ṣe kí má ṣe ètò náà. Kí má tún máa pe àwọn èèyàn lọ́tún, àwọn èèyàn lọ́sìn, wọ́n bá mi ṣe ètò náà tó lè bá yẹ mí, tó sì lè bá dùn, tó lè bá ní ayẹyẹ dáradára. Kí nu gbogbo àwọ́n èèyàn kó sì lè bá dùn sí ìdárayá mi náà. Bẹ́ẹ̀ ni, má ṣe ètò náà ní ìpele sí ìpele bí ó bá ṣe yẹ.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nǹkan tí mo máa ṣe nígbà tí mo bá dúró de nǹkan ni pé mo máa ní sùúrù. Nítorí sùúrù ni gbogbo nǹkan. Gbogbo nǹkan tẹ́ẹ̀dáà ban ṣe láyé, kó ṣa fi sùúrù ṣe. Àì máa fi sùúrù ṣe nǹkan tí òun dúró de gan, ó lè má tẹ̀ ọ́ lọ́wọ́. Ìdí nu tí ó fi dára, ẹ máa fi sùúrù kun gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe. Sùúrù ni mo máa lò sí gbogbo nkàn náà, ó lè bà sí sinmi, ó sì lè bà pọ̀ si fún mi. Mo máa fi sùúrù ṣe, sùúrù ni mo máa lò ní gbogbo ìgbà náà. Ọ̀dà kí èèyàn máa na, sùúrù ni ó máa pọn ọ̀pọ̀